Rárá, mo jẹ́ ẹni tí ó fẹ́ràn jíjẹ lọ́pọ̀lọpọ̀. Kódà tí ń bá rí ẹran lórí oúnjẹ mi, oúnjẹ ò kí ń wù mí jẹ. Ní eyi to túmọ̀ sí wipé ẹran gbọ́dọ̀ wà lórí oúnjẹ mi bó tilẹ̀ ń kó kéré mọ́. Yóò jẹ́ kí oúnjẹ lọ lẹ́nu mi dáradára.

Aago méje àbọ̀ òwúrọ̀, òhun ni ọ́fíìsì mi ń ṣí, mo sì ti gbọ́dọ̀ dé ọ́fíìsì kí aago méje àbọ̀ òwúrọ̀ tó lù. A sì parí iṣẹ́ ní dédé aago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́. Báyìí ni àsìkò iṣẹ́ mi ṣeré.

Pẹ̀lú sùúrù àti àpọ́nlé òhun ni màá fi ń darí àwọn òṣìṣẹ́ ní ìgbà tí iṣẹ́ bá wà tí wọ́n bá fún mi ní àwọn ènìyàn méjì tàbí mẹ́ta láti bá mi ṣiṣẹ́. N ó pín iṣẹ́ yìí fún wọn ní kọ̀ọ̀kan pẹ̀lú àpọ́nlé láìṣe bẹ́ẹ̀ ni pé mo kò pa á láṣẹ.

Ìgbà tí ó kẹ́yìn tí mo rìnrìn àjò fún isẹ́ òun ni ní ọdún tó kọjá ní bí oṣù kẹfà. Mo lọ sí olú ilé isẹ́ wa ní ìpínlẹ̀ Èkó. Mo lọ se àbojútó iṣẹ́ kan níbẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Mo ṣiṣẹ́ ní ilé ìjọsìn gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ èyí tí ń mú àwọn ènìyàn lọ sí ibi ìjókòó. Àwọn olùjọ́sìn tí wọ́n bá wá sí inú ìjọ, iṣẹ́ mi ni láti mú wọn lọ sí ibi ìjókòó sí wọn. Mo dẹ̀ tún ṣiṣẹ́ gẹ́gẹ́ bí alábòjútó bí ètò ṣe ń lọ nínú ìjọ.

Rárá, mi ò lu etí mi nítorí pé mo jẹ́ ọkùnrin. Ni àṣà ilẹ̀ Yorùbá, ọkùnrin ò gbọdọ̀ lu étí. Bó tilẹ̀ jẹ́ pé obìnrin ní àǹfàní láti lu etí, ẹ̀ṣin ò gba àwọn obìnrin mì láti lu etí àmọ́ èmi ní pàtó mi ò kò lu etí mi.

Rárá, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ri, bó tilẹ̀ jẹ́ wípé ní ọ̀pọ̀ ìgbà mo máa ń rò bí ìrírí yìí yóò ṣe rí. Mo máa ń ni lọ́kàn wípé ní ọjọ́ kan mo máa wọ ọkọ̀ ojú irin, nítorí mo ti máa ń rí lórí amóhùnmáwòrán ní ọ̀pọ̀ ìgbà.

Rárá, mi ò tíì lọ ṣọ̀dẹ rí, bó tilẹ̀ jẹ́ wípé mo máa ń rí àwọn èèyàn ní tòsí mi ní àyíká mi tí wọ́n máa ń lọ ṣe ọdẹ nígbà tí a wà ní kékeré. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n máa ń wùn mí ní ẹ̀kọ̀kan wípé kémi náà tẹ́lẹ̀ wọn, àmọ́ inú mi á dùn ti bá rí àǹfààní láti lọ ṣọ̀dẹ.

Ìgbà tí ó kẹ́yìn tí mo lọ sí ilé oúnjẹ ní oṣù tó kọjá, ní ìgbà tí mo lọ sí òde kan, mi ò jẹun kúrò nílé, ebi sì wà ń pa mí. Mo wá ní lérò pé kí n ya ilé oúnjẹ kan kí n sì jẹun.

Ọwọ́ ọ̀tún ni mà ń lò láti fi jẹun àti láti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun. Ó ma ń yà mí lẹ́nu bí àwọn ènìyàn kan ṣe wà tó jẹ́ wípé ọwọ́ ọ̀sẹ̀ ni wọ́n máa ń lò. Ó dẹ̀ máa ń nígbà mí ní ẹ̀ẹ̀kan kan, ó máa ń wọ̀n mi kí mo lọ máa lò ọwọ́ ọ̀sẹ̀ rí kí n ṣe pé lọ títí o láti kíkọ́ fi mọ bó ṣe rí.

Ojoojúmọ́ ni mo má n ṣe ìmọ̀tótó inú iyàrá àti pálọ̀. Àmọ́ àyíká ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ yẹn ni òpin ọ̀sẹ̀ ni mo má n ṣe ìmọ̀tótó àyíká ilé mi àmọ́ inú yàrá ojoojúmọ́ ní òwúrọ̀.

Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní dédé aago mẹ́jọ alẹ́. Àmọ́ ní ẹ̀ẹ̀kọ̀kan nígbà mi tí bá jáde tí mo bá tètè délé, mo máa ń jẹ wọn alẹ́ níbi aago mẹ́sàn án sí aago mẹ́sàn án àbọ̀ àti aago mẹ́wàá.

Ní ọ̀pọ̀ ìgbà tí n bá fẹ́ lọ sùn kí n tó lọ sùn, mò máa ń wo amóhùnmáwòrán. Kí n wo fíìmù ní orí ẹ̀rọ alágbèéká mi àbí ké lórí ẹ̀rọ amóhùnmáwòrán. Lẹ́yìn èyí tí bá rí pé oórún tí ń kú mi, màá gba àdúrà ìsẹ́jú mẹ́ta sí márùn-ún kí n tó sùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu kọfí ní ibi-iṣẹ́ nítorí wipé mo gbàgbọ́ wipé kọfí kò ní jẹ́kí ki n sun. Kò kín jẹ́ kí èeyàn sùn. Irú kọfí tó dẹ̀ tú wà nísìnyí kọfí tó jẹ́ wipé milk wà nínú rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà ǹkan oríṣìíríṣìí ni mo máa ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Ìgbà míi ǹkan nípa ẹ̀rọ àgbéká mi, ìgbà mí nípa ẹ̀rọ kọ̀m̀pútà mi. Oríṣìíríṣìí ǹkan tí ó bá dàrú mọ́ mi lójú, èmi máa ń gbiyànjú láti kọ́ nípa rẹ̀ ní orí Íńtánẹ́ẹ̀tì.

Tí n bá jí ní òwúrọ̀, mo máa ń fẹ́ràn kí n wà lórí ìbùsùn fún ìsẹ́jú bí i abẹ́ márùn-ún nítorí ẹ́, màá fẹ́ràn kí tètè jí. Tí bá wà lórí ìbùsùn fún ìsẹ́jú márùn-ún, màá gba àdúrà. Lẹ́yìn tí bá gba àdúrà tán, màá díde, màá lọ wẹ, màá ṣètò oúnjẹ kó tó di pé màá bẹ̀rẹ̀ sí ní múra bisẹ́ bí mo ṣe máa ń ṣe ní ọjọ́ ajé títí di ọjọ́ àbámẹ́ta ní èyí.

Ní ọ̀pọ̀ ìgbà àbí ní gbogbo ìgbà tí n bá fẹ́ sùn, Ìrọ̀rí kan ṣò ni mo máa ń lò. Àmọ́ ní ìgbà mí tí bá ṣẹ̀ jẹun tán ní alẹ́, tí n bá fẹ́ fẹ̀yìntì lórí ìbùsùn, màá mú Ìrọ̀rí méjì, màá fi ti ara ógiri, màá sì fẹ̀yìntì fún ìṣẹ́jú díẹ̀ kí n tó sùn.

Mo máa ń wo àwọn ọjà mi fínnífínní láti mọ̀ pé, láti rí àrídájú pé wọ́n dára. Ọ̀pọ̀ ìgbà mi ni máa ń pe akẹ́ṣí, ẹbí àbí ará ọ̀bọ rẹ kí wọ́n bá mi wo bóyá ó dára. Èsì tí wọ́n bá fún mi, ó máa tu jẹ́ kí mo wipe ó dára àbí ó kú díẹ̀ kató.

Rárá, mi ò kí máa na ara mi. Ìbéèrè yì ríba kan létí mi. Ejo, ṣe èèyàn máa na ara èbí? Ṣe ó ṣe ń ṣe ṣá? Mi ò lérò. Àmó nígbà mi tí ń kan ojiji bá ṣẹlẹ̀, èèyàn lè mọ́ àtẹ́ wọ́ kí yan fi gbá ẹsẹ̀ ara é. Mi mọ̀ bóyá a lè ka yẹn sí nína ara ẹni.

Mo mú ìṣòwò ní ọ̀kún dídùn, ìdí ni pé tí èyàn bá ń ṣòwò, owó ìṣòwò ó gbọ́dọ̀ wà lọ́tọ̀, owó tara ẹni ó gbọ́dọ̀ wà lọ́tọ̀, a ò gbọ́dọ̀ fi owó ìṣòwò jẹun. So mo mú ìṣòwò mi ní ọ̀kún dídùn.

Bẹ́ẹ̀ni, wọ́n máa ń ṣe ìtọ́jú àwọn ọjà ní òrékọ́rẹ́ èyí ni pé tí eruku bá bo ọjà, a mọ̀, a gbọ́n tí ọjà tí kò bá dúró dáadáa, a tún ṣe. Òjojúmọ́ ni a máa ń wo bí ọjà ṣe rí, bóyá ó ṣe irin, bóyá ó dùn wò àti bóyá ó gún ẹgẹ.

Àwọn oun èlò tó ṣe pàtàkì jù ní kọ̀ǹpútà tí mò ń lò láti fi gbojútó àwọn nǹkan tó wà ní ibi tí à ń kó ọjà sí. Nítorí ó ṣe kókó, gbogbo ọjà yìí ló wà lórí ẹ̀rọ kọ̀ǹpútà yìí. So kọ̀ǹpútà yìí ó ṣe kókó.

Báwo ni mo ṣe máa ń gba iyì? Mo máa ń gba iyì bí gẹ́gẹ́ bí torí àwọn Yorùbá ní "yín ni yín ni ká lè ṣe mí." Nítorí náà mo máa ń rí iyì bí ẹ ìwuni lórí láti ṣe ǹkan tó ju ohun tí mo ṣe tí wọ́n fi ń yìn mi lọ.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni èbèripò. Èbèripò jẹ́ òkèlè, a dẹ̀ máa ń fi kúkù ṣe, a lọ kúkù kuná, a wá dà sínú ewé, à wá gbé kaná láti bọ̀. Lẹ́yìn ìgbà tí a bá bọ̀, oríṣi ọbẹ̀ la lè fi jẹ́, bí i ẹ̀fọ́, ẹ̀gúsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù òhun ni àjọ̀dún ti Kérésìmesì, èyí tí wọ́n má ń ṣe ní oṣù tó gbẹ̀yìn nínú ọdún. Ní ọjọ́ karùndínlọ́gbọ̀n ni wọ́n má ń ṣe, iyẹ ni ọjọ́ ìbí Jésù, ayẹyẹ ọjọ́ ìbí Jésù Krístì. Òhun jẹ́ àjọ̀dún tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ nítorí ìrántí ọjọ́ tàbí olùgbàlà ni.

Ní ọ̀pọ̀ ìgbà tí bá wà nínú ọkọ̀, mo máa ń fẹ́ràn láti máa gbó orin. Tó bá jẹ́ inú ọkọ̀ èrò, mo máa ń lo kiní okùn tí ó máa ń kọrin séńtì, tí a máa ń fi séńtì tí ó máa ń kọrin. Àwọn ènìyàn máa ń lò ní ọ̀pọ̀ ìgbà. Àmọ́ ọ̀pọ̀ ìgbà tí mbá wà nínú ọkọ̀ mi, mo máa ń gbọ́ orin.

Ní ọ̀pọ̀ ìgbà tí n bá láàlá ni mo máa rántí alá mi. Ẹ̀kọ̀kan ló máa ń wáyé tó jẹ́ wípé màá láàlá, mi ò ni rántí. Àmọ́ ju gbogbo ẹ lọ náà mi fi bẹ́ẹ̀ ń láàlá. Àmọ́ ọ̀pọ̀ ìgbà tí bá là láàlá, màá rántí dáadáa.